Lákọ̀ọ̀kọ́ mo máa ń wọ aṣọ ìwọ̀sùn pajamas tí yóò bo gbogbo ara mi láti orí dé ẹsẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, abẹ́ mọ́sùkì tó ní net ni mo máa ń sùn. Mi kò sùn nígi níbi, mo ní mọ́sùkì tó ní net lórí ibùsùn mi tó jẹ́ pé abẹ́rẹ́ ni mo máa ń sùn, ohun sì ló máa ń bá mi lé ẹ̀fọn jìnnà. Mo sì tun máa ń fín gbogbo yàrá mi ní fleeti, gbogbo àwọn adágún omi tó wà ni ìbi ilé mi náà gbogbo ẹ̀ ni mo ti fín ní kẹ́míkà tí yóò le pa ẹ̀fọn dànù.

Bàbá mi o máa ń pa àló tí mo fẹ́ sọ yìí ni o máa ń pa fún wa nígbà tí mo wà kékeré. Àló náà ni àló obìnrin kan Òjòbú tí kò fẹ́ kí ọkọ rẹ̀ kó ní aya mìíràn nígbà tí òun ò romọ bí. Ó wá sọra rẹ̀ di ẹbọra lóru tí ó mọ kọrin burúkú fún ọkọ rẹ̀ lójú window lálalẹ́ wipé kò gbọdọ̀ fẹ́ ìyàwó méjì. Inú sì gbé ọkọ lọ́jọọ́kọ ó lọ bu ẹbọra ládàá láì mọ̀ pé ìyàwó òun ni ẹbọra náà.

Ohun dídùn ní àwọn ọmọdé fẹ́ràn jù bí ohun tó ní ṣúgà tàbí tí ó ní iyọ̀ púpọ̀. Àwọn ǹkan báyìí ni àwọn ọmọdé máa ń fẹ́ràn bíi kóòkì, àwọn yúgọ́ọ̀tì nǹkan ǹkan, wọ́n sì máa ń jẹ àwọn oúnjẹ bíi ìrẹsì, àwọn búrẹ́dì.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ Sunday. Mo sì tù máa ń lọ ní ẹ̀kọ́ kan na làarín ọ̀sẹ̀ fún weekly service. Ṣùgbọ́n tí Sunday yẹn ni might kí paaje rárá, gbogbo ọjọ́ Sunday ni mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí ilé ìjọsìn ni ibi tí a ti lè máa dúpẹ́ lọ́wọ́ Olúwa kí a lọ sin Olúwa.

Mo máa ń rìn láti junction ilé mi dé, láti ilé mi, lọ láti ilé mi jàre dé junction àdúgbò mi. Tí mo bá dé junction yìí, mo máa wọ bus tí ó máa gbé mi dé àdúgbò ilé iṣẹ́ mi. Tí mo bá ti dé ibi àdúgbò yìí, màá jẹ́ ṣé wàá gbé ọ̀kadà láti ibi àdúgbò yẹn dé inú ilé iṣẹ́ mi gangan.

Àwọn ohun tí èèyàn ó kọlọ́wọ́ ni káàdì ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílè-èdè Nàìjíríà. Lẹ́yìn káàdì ìdánimọ̀ yìí, ó mú fọ́tò pẹ̀lú bí i passport photograph náà dá ní. Lẹ́yìn èyí, ó mú bíìlì tí ó fi adírẹ́sì rẹ̀ náà han dáni.

Mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù dáadáa torí mo máa ń pé wọ́n lóòrèkóòrè láti lè ṣe àyẹ̀wò lórí wọn kí n lè bèèrè àlàáfíà wọn. Èyí sì máa ń jẹ́ kí wọ́n fẹ́ràn mi púpọ̀ torí wọ́n ríi wípé mo ní interest nínú life wọn, kìkàn ṣe wípé owó wọn lásán ni mo fẹ́ gbà. Wọn sì tún máa ń follow ọ̀pọ̀lọpọ̀ lórí social media tí àwọn náà sì máa ń follow èmi náà tí a máa ń rí post ara wa.

Ohun kan ti mo fẹ́ràn ìdílé mi sí ni èyí, gbogbo wa pátápátá ni a máa sábà yọjú nígbà àjọ̀dún àbí tí ẹnìkan máa bá ní ìnáwó ṣe. Àwọn ènìyàn mọ̀ wá fún èyí, tí ó bá pé ìdílé wa sí ìnáwó kan, gbogbo wa ni ó máa yọjú síbẹ̀. Gbogbo wa sì ni a máa péjọ pọ̀ nígbà ìjọdún, tí baálé ilé sì máa ń ṣètò oúnjẹ tí gbogbo wa máa jẹ.

Bẹ́ẹ̀ni, èyí jẹ́ dandan fún mi ní ilé-iṣẹ́ wa torí oṣoosu ni ó máa ń ṣe, ló máa give report gbogbo ìgbéjáde tí o bá ṣe ní ilé-iṣẹ́ ní àkókò náà. Èyí jẹ́ dandan fún gbogbo àwọn ọmọ ilé-iṣẹ́, o gbọ́dọ̀ máa ṣe ìgbéjáde ní ilé-iṣẹ́ wa.

Wọ́n máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín. Wọ́n máa ń ṣe èyí kí wọ́n lè mọ̀ wípé inú mi dùn àti bí wọ́n kí a lè yọ̀wọ́ ra wa. Tí ènìyàn bá kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín, ó máa ń jẹ́ kí kíkí náà ní ìtumọ̀ kí ó sì dùn dáadáa ju ti tẹ́lẹ̀ lọ.

Mi o mo bí wọn se wé nínú ọdọ, mi o kọ rí o. Mi ò láǹfààní àtíkọ. Ó wù mí láti mọ̀, ṣùgbọ́n kò sá yé fún mi. Ǹjẹ́ ni ó ń gba ọ̀pọ̀lọpọ̀ àkókò mi. Mi ò sì sí ẹni tí ó le kọ́ mi gan-an nítòsí. Mo sẹ sẹ máa lọ san owo atí kọ́ ni tí n ò sì ti l'owó lọ́wọ́ báyìí àti ṣe irú nǹkan bẹ́ẹ̀.

Mo máa ń bèrè ìrànlọ́wọ́ àwọn àgbà tó wà ní tòsí mi, bóyá ẹ̀gbọ́n mi tàbí bàbá mi. Ìgbà mìíràn, mo lè bèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn tí mo rí wí pé wọ́n ní ìrírí ju mi lọ tàbí ẹni tí ó ti wà níru ipò tí mo wà yìí. Àwọn náà, mo lè bèrè lọ́wọ́ wọn nígbà mìíràn.

Orúkọ Yorùbá kan tí mo fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ ni ẹniìtàn. Ìtumò orúkọ yìí ni ẹni tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ nígbà tí wọ́n bí. Ó lè jẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú àbí ìṣẹ̀lẹ̀ ayọ̀, ṣùgbọ́n ẹni tí ìṣẹ̀lẹ̀ ńlá kan gbòógì bá ṣẹlẹ̀ ní àsìkò tí wọ́n bí ni wọ́n máa ń jẹ́ ẹniìtàn yìí.